Ìgbékalẹ̀ iṣẹ́ tan ń pè ní documentation. Ó jẹ́ ǹkan ti ṣe pàtàkì. Tí èmi má nfẹ́ ṣe, mo rà má n fẹ́ bá yàn siṣẹ́ iya, mo fẹ́ bá ìyàn kọ́ ní táa ń pè ní project tàbí mò ń ṣe àwọn iṣẹ́ mi náà tí ó jọ mọ́ ti ara mi ni èmi máa ṣe ìgbékalẹ̀ ìṣe. Ẹ̀ti o jẹ́ pé mo sì ń ṣe kan lọ́wọ́ lọ́wọ́ báyìí tí ó jọ mọ́ ti iṣẹ́ eyàn kan tó ń bẹ̀ lọ́wọ́ mi. Ìgbékalẹ̀ iṣẹ́ jẹ́ ǹkan ti ó ṣe pàtàkì, ó sì jẹ́ ohun tó máa ń tọ́ni sọ́nà láti fi ṣe iṣẹ́ bose tọ́ àti bose yẹ. Èyí tí èèyàn ó fi máa ṣẹ̀ dá mú kí ṣẹ̀ máa ronú nídi ìsẹ́. Àwọn ọ̀rọ̀ yìí yóò ti wá síwájú, to jẹ́ pé èèyàn ò ti ní ìtọ́sọ́nà èyí ti o dájú, èèyàn o sì máa mọ̀ dájú ǹkan tó fẹ́ ṣe. Tó bá jọ mọ́ pé kí èèyàn ṣe ìwádìí sí níwọ̀n ìgbà tí èèyàn bá ń ṣe, ní àsìkò tí èèyàn bá ń ṣe ìgbékalẹ̀ yìí, èèyàn ó sì máa lọ́kàn ára èèyàn wípé kíní yìí ó sì tọ̀n nílò láti ṣe ìwádìí, ìwádìí sí i. Ó sì tọ̀n nílò láti ṣe ìwádìí sí i. To bále jọ mọ́ ǹkan tí èèyàn ti mọ̀, tí èèyàn máa mo, dájú rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, èèyàn ó tì mọ̀ nígbà ti èèyàn bá ń ṣe ìgbékalẹ̀ yìí. Torí idí ẹ̀yìí, ìgbékalẹ̀ jẹ́ ǹkan tí èèyàn gbọdọ̀ mọju tó dáadáa kí èèyàn ba le rí ojútùú sí iṣẹ̀ tí èèyàn ń ṣe.

Ìtọ́jú ẹni tí ó ń ṣe àìsàn, ó jẹ́ ǹkan tí ó lágbára púpọ̀ nítorí pé Yorùbá bọ̀. Yorùbá máa ń sọ wípé ẹni tí ń tọ́jú aláàrẹ̀ ohun gangan, ohun ní aláàrẹ̀. Nítorí pé àsìkò yìí, ẹni tí ń ṣe ìtọ́jú ènìyẹn, ohun gan kò níí gbádùn ara rẹ̀. Bẹ́ẹ̀ sì ni òun gangan kò níí gbádùn. Nítorí pé tí ǹkan bá mú ẹni tí ó ń ṣe à-- tí ń ṣe ará yìí bóyá ó fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ tàbí ó fẹ́ ṣe ǹkan tí ó ní agbára, ẹni yìí náà ni yóò pé tí ọkàn rẹ̀ kò sì ní máa balẹ̀ ní gbogbo ìgbà. Níbi ọ̀dọ̀ ẹni, à, ọ̀dọ̀ ẹni tí ń ṣe ará yìí, ìbẹ̀ lẹ̀mí rẹ̀ yóò wà ní gbogbo ìgbà. Tí èèyàn bá tún wà wà tí ó jẹ́ pé kò rí ẹ̀yàn ràn án lọ́wọ́, ìgbà náà ni wàhálà yìí máa wáá pọ̀ débi pé èèyàn ò wà á ní gbádùn ara èèyàn mọ́. Tí ó ti ṣẹlẹ̀ sí mi rí tó jẹ́ pé mò ń tọ́jú alábàágbé mi ní ilé ìwé nígbà tí ara rẹ̀, tí ara rẹ̀ ò yá. Ní àwọn àsìkò yìí, èmi náà mi ò le fi bẹ́ẹ̀ lọ títí torí wí pé mò ń jáde. Mo ní láti wà ní ìlé pẹ̀lú rẹ̀ láti ṣe àmójútó rẹ̀. Ǹkan tí ó bá fẹ́ ṣe, mo máa ń gbìyànjú láti bá a ṣe é. Ǹkan tí ó bá nílò, mo ń gbìyànjú láti bá a wá. Iná oúnjẹ dídá lásìkò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Lilo ìdáàbòbò òòrùn tí a ń pè ní umbrella. Èmi kì í lò ó nítorí pé mi ò ní in si bukata láti ra. Òun tí mo máa ń sábà lo náà ni fìlà tí a ń pè ní face cap. Ni nǹkan tí èmi máa ń sábà lo si òrí nu nígbà tí òòrùn bá pọ̀ jù. Ilé ìwé gíga ibi tí mo ti parí, ibi tí òòrùn wà ni, tó jẹ pé ojoojúmọ́ òòrùn yìí máa ń tàn yányaanyan, ti o sì máa ń mú eeyan ní agbárí. Ti o se wípé ti o ba sẹlẹ bẹ́ẹ̀, emi maa n lo fìlà, fìlà face cap láti fi dáàbòbò agbárí mi àti gbogbo orí mi. Torí pé òòrùn yìí máa ń mú de ibi pé gbogbo ara ni ò mọ̀ọ́ gbóná. Amọ ti n ba ti lo fìlà yi yóò dinku, yóò mu adinku ba àwọn oorun àti gbigbona ara yóò mu adinku ba. Torí náà èmi ò bùkátà pé kí n ra ìdáàbòbò tí a ń pè ní umbrella, n o sì fi gba kankan. Ronu rẹ pé kí n ra ẹyọkan, torí fìlà yìí ó ti tó mi níwọ̀nba. Yorùbá bọ wọn máa ń sọ pé nígbà tí òòrùn bá dá, ní ọlọburella o mọ ń pè ẹrù, ni lòún dì.

Ẹgbẹ́ ìtọ́jú owó, o jẹ́ ẹgbẹ́ kan tí ó ṣe pàtàkì fún ẹni tíi bá ń gbèrò láti ṣe àṣeyọrí ní ìdí iṣẹ́. Lóòótọ́, kò ṣe ọun nìkàn nì eyan fi lè ṣe àṣeyọrí ní ilé iṣẹ́ ṣùgbọ́n ó jẹ́ ọ̀nà tí èèyàn máa ń gbà láti fi le ṣe, láti fi kó owó jọ àti láti fi rí owó ṣe òwò. Ní, fún èmi, mo ní ẹgbẹ́ ẹyọ kan tí mo wà pẹ̀lú tó jẹ́ pé mo máa ń ṣe àfi owó pamọ́ síbẹ̀, ní èyí tí mo sì ń gbèrò pé màá gba owó jáde láti lo fún àwọn nǹkan tí ó ṣe pàtàkì. Tí èèyàn bá wà nínú, èyí tí mo wà yìí, ọjọ́, ọjọ́, ọjọ́ Sunday, ni a máa ń kó ajọ ní gbogbo ọjọ́ Sunday, tó sì jẹ́ wípé owó tí ẹnì kọ̀ọ̀kan ń lè dá kò gbọdọ̀ kéré sí, sí five hundred naira. Èyí tí à ń pè ní ọgọ́rùn-ún márùn-ún náírà ni ẹnì kọ̀ọ̀kan máa ń dà. Èyí tó sì jẹ́ pé tí èèyàn bá ti ní owó níbé, tí èèyàn sì ti lò bí oṣù mẹ́fà, èèyàn ti lẹ́tọ̀ láti gba ìlọ́po mẹ́ta owó tí èèyàn bá dá síbẹ̀ tí èèyàn sì ní àǹfààní láti dá padà fún odidi ọdún kan gbákò, tí ó gbọdọ̀ kọjá ọdún kan. Èyí tó sì máa ṣe wípé, tíi èyan, gbogbo ọjọ́ Sunday Sunday ni wọ́n máa fi dá àwọn owó, owó díẹ̀, d'owo páda díẹ̀ díẹ̀ títí ti o fi pe.

Bẹ́ẹ̀ni, emi ti rin irin ajo lọ di ìlú miran pipọ ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ìlú tí mo ti dé rí ní orílè èdè tí mo wà yìí. Ni ìlú tí mo ti lọ, yóò ti tó bi mẹ́fà sí méje. Nígbà tí mo wà ní kékeré, mo màá ń ṣe ìrìnàjò lọ sí àwọn ìlú mìíràn ní àsìkò tí a bá kúrò ní ilé ìwé, tí a bá ní ìsinmi ránpẹ́ ní àti ilé ìwé wa. Léè tó jẹ́ wípé àwọn àsìkò yìí mo máa ń fi lọ kí àwọn ẹbí àbí ará tó bá wà ní ìlú mìíràn. Yàtọ̀ fún iyun, ìgbà tí mo wọ ilé ìwé gíga, mo ní àǹfààní láti lọ sí oríṣi ìlú mẹ́ta láti lọ ka ìwé. Mo lo ọdún méjì ní ìlú kan nígbà tí mo ṣe ìpele ND. Nígbà tí mo parí, mo lọ sí ìlú mìíràn, mo lo ọdún kan. Ìgbà tí mo lo ọdún kan tán nbẹun, mo wa sẹ̀sẹ̀ lọ sí ìlú mìíràn tí mo ti lo bí ọdún mẹ́rin láti fi ka ìwé àbí ọdún márùn-ún. Èyí fún mi ní àǹfààní láti dé oríṣiríṣi ìlú. Yàtọ̀ fún elei, mo ti lọ ki ẹ̀gbọ́n mi ní ìlú mìíràn náà rí. Léè tí ó jẹ́ bí ìlú mẹ́rin bá òun àti àwọn ìgbà tí a bá lọ ṣe ètò ní àwọn ìlú mìíràn. Èyí fún mi ní àǹfààní láti lọ sí ìlú mìíràn ní ọ̀pọ̀lọpọ̀, tí mo sì gbádùn ìrìnàjò mi.

Ìsinmi oúnjẹ ọ̀sán, tí n bá fẹ́ sinmi oúnjẹ ọ̀sán, mi ò kin sinmi ju ìṣẹ́jú mẹ́wàá sí ogún ìṣẹ́jú lọ. Kódà ìgbà mí wà to jo pé mi ò ni sinmi rárá tí ń fi bẹ̀rẹ̀ iṣẹ́. Ni àsìkò tí bá n ṣe pé iṣẹ́ wa n le ti mo bá ń ṣe agaga tí ń bá wà ní ibi iṣẹ́, ní ọ́fíìsì àmọ́ tó bá jẹ́ ilé ni, ìsinmi oúnjẹ ọ̀sán mi máa ń fi ara balẹ̀ sinmi dáadáa. Ki n tí ri dájú wipé n ò ṣe wàhálà àbí sá eré àbí ṣe àwọn nǹkan tí yóò jẹ́ kí inú mi ó po po leyi tí yóò sì ṣe àkóbá fún ago ara mi. Mo máa ń gbìyànjú láti saa fún irú àwọn nǹkan báyìí. Ṣùgbọ́n ohun tí mo máa ń sábà mójútó ni pé mo máa ń sábà rí àrídájú pé mo sinmi fún oúnjẹ nígbà tí n bá ṣe se jẹun tán kí oúnjẹ yìí o lè bá lọ sí ààyè ibí tó yẹ kó lọ ko sì lè bá ṣe àǹfààní fún ago ara mi.